Nígbà wo ni o má ń ra epo fún ọkọ̀ rẹ̀. Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Tó bá jẹ́ pé epo tó wà ní ọkọ̀ o ti fẹ́ tán. Ẹ mọ̀ pé a fihàn ní ara mọ́tò, ara ibi kan ní lára mọ́tò. A fihàn lára ẹ̀. Tí ó bá ti, tí ó bá dẹ̀ ti fihàn bẹ́ẹ̀, màá lè mọ ìgbà tí mo lè ra epo sínú ọkọ̀.

Báwo ni o ṣe ń ṣọ́rà nígbà òòrùn gbígbóná? Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà òòrùn gbígbóná? Báwo ni o ṣe ń ṣọ́ra nígbà òòrùn gbígbóná? Mò máa ń lò umbrella tí bá ti ń jáde. Mo máa ń lo nǹkan tó máa ń borí mi tí bá ti ń jádè. Ìgbà mí, àṣọ tí mò máa ń wọ̀ bí i ti hood, ó máa ń borí mi tí bá ti ń jáde. Àwọn ìbéèrè wọ̀nyí, ìbéèrè àkọ́kọ́ ni òun tí ò ń, tí ò ń mù? Òun tí ò ń mu? Ǹkan tí èmi máa ń mù ni omi. Tí òòrùn yẹn bá gbóná gidi gan, mo máa ń mu omi. Tí bá ti ń lọ, tí bá ti ń lọ, mo máa ń ronú nítorí pé ọ̀fùn máa ń tètè máa gbé, pa, gbẹ̀mi ní irú, irú, irú àsìkò bẹ́ẹ̀. Ọfùn màà ń gbẹmì gìdìgàn nì ìrù àsìkò bẹ́ẹ̀ à nítorí ìdì èyìí ni mo máa ń mu òmi ṣá nínú òòrùn. Ìbéèrè kejì ni wákàtí wò ni ò, òun wà lábẹ́ ibojí? Wákàtí wo ni òun wà lábẹ́ ibojí? Ìgbà kí ìgbà tí mo bá wà nínú òòrùn ni mo máa ń wà ní àbẹ́ ibojí. Ìbéèrè kẹta ni òùn tí ò ń wò? Òun tí ò ń wò? Òun tí èmi máa ń wò ni iwájú. Mo máa ń wò iwájú tí mo bá rìn nínú, nínú, nínú òòrùn. Iwájú mò máa ń wò. Ẹ̀yán le máa máa wọ ẹ̀yìn tí èyàn bá ti ń rìn nínú, nínú òòrùn. Iwájú náà lèyàn à máa màà wọ̀ sá.

Ọ̀rọ̀ wo ni ẹnìkan nínú ìdílé máa ń sọ nígbà gbogbo? Ọ̀rọ̀ wo ni ẹnìkan nínú ìdílé máa ń sọ nígbà gbogbo? Ọ̀rọ̀ wo ni ẹnìkan nínú ìdílé máa ń sọ nígbà gbogbo? Ẹni yen ni Alhajà. Alhaja je ẹni to bi a iya baba mi ni Alhaja je. Wọ́n máa ń sọ pàtú ọ̀rọ̀ kan ní gbogbo ìgbà ìgbà tí wọ́n sì wà láyé. Irú àwọn ọ̀rọ̀ tó tí wọ́n máa ń sọ náà, mo máa ń kọ́ ẹ̀ kan, mo máa ń kọ́ nkan gidi gan lára ẹ̀. Mo tún máa ń kọ́ gbọ́n lára ẹ̀. Àwọn ọ̀rọ̀ tó, tó ti ṣẹlẹ̀ ní ayé yìí ni wọ́n, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni wọ́n máa ń sọ. Kí eeyan lè kẹ́kọ̀ọ́ tàbí tí ènìyàn bá fẹ́ kọ́ gbọ́n lára ẹ̀ ni wọ́n máa ń sọ. Ìbéèrè àkọ́kọ́ ni èwo. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni Alájà máa ń sọ. Àwọn ọ̀rọ̀ tí ènìyàn lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ni wọ́n máa ń sọ. Ìbéèrè kejì ni ìta. Irú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nìyen ọ̀rọ̀ tó, ǹkan tó ti, tó ti ṣẹlẹ̀ sí ọ̀n sẹ́yìn ni wọ́n máa ń sọ, ká awa náà lè kọ́ gbọ́n, ká má lè dàbí irú ẹni ohun náà. Ìbéèrè kẹta ni ìgbà tí ó ń sọ. Ìgbà tí ó ń sọ ni ìgbà tí ó bá wù wọ́n, ìgbà tí ọkàn gbogbo èèyàn bá balẹ̀, ìgbà tí gbogbo èèyàn fẹ́ máa gbọ̀n ǹkan tí wọ́n fẹ́ sọ nígbà kúùgbà tí a máa ń jókòó, la máa ń ké sílẹ̀, la máa ń gbọ̀n ǹkan tí Alájà máa ń sọ, iyẹn tún jẹ́ ìyá bàbá mi.

Ṣé o máa ń pa owó pamọ́? Ṣé o má ń pa owó pamọ́? Ṣé o má ń pa owó pamọ́? Ṣé o má ń pa owó pamọ́? Ó dá kí eeyan máa pa owó pamọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe beere nítorí pé ìwúlò owó yẹn ó lè dìde lọ́jọ́ iwájú. Mo sì máa ń fi owó pamọ́ nítorí pé a ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. Ọlọ́run nìkan ló lè mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọlọ́run nìkan ló mọ nǹkan tó, tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú nítorí pé Ọlọ́run nìkan ló mọ ohun gbogbo. Ó sì dà kí eeyan máa fi nǹkan pamọ́ nítorí pé nǹkan lè yọjú sí eeyan ní ọjọ́ iwájú tó gba pé èèyàn máa náwó si. Èèyàn máa náwó rà á kó ṣe ní gbogbo ìgbà náà l'eèyan máa máa fún èèyàn ní nǹkan. Púpọ̀ nínú àwọn nǹkan tí a máa ń lò èèyàn máa ń fi owó tirẹ̀ rà á. Ó dẹ dá kí eeyan máa fi owó pamọ́ kí eeyan lè ra nǹkan tó bá wù ú lọ́jọ́ iwájú tí irú nǹkan bẹ́ẹ̀ bá wáyé.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Sé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Sé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? Ki n ma puro ko rọrùn láti ma ma dari àwọn ènìyàn nítorí eeyan oríṣiríṣi lo n be. Àwọn ènìyàn tó níwà gidi wà, àwọn ènìyàn tón de ni wà tí ò dá wà, ìwà tí ó, tí ó dá pàápàá. Ènìyàn, àwọn ènìyàn yàtọ̀ gidi gan, kò sì rọrùn láti máa máa darí wọn. Nítorí pé àwọn ènìyàn, àwọn ènìyàn kan wà tó jẹ́ pé ẹ lè dárí wọn, wọ́n ò ní gbàá, wọ́n kàn máa máa bu yin ṣeré ni wọ́n ò ní gbàá, wọ́n kàn máa máa fà wàhálà. Àwọn kan wà tó jẹ́ pé ẹ lè dárí wọn. Ayé onísùúrù ni wọ́n wà, ọkan wọn máa ń balẹ̀ ní sá. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ẹ lè dárí wọn lọ́nà tó yẹ, ẹ lè dárí wọn dáadáa. Irú àwọn ènìyàn tó jẹ́ pé ọkan wọn, àh, wọ́n kò, kò kí n balẹ̀, wọ́n ò ní sùúrù rí, ẹ lè dárí wọn nítorí pé a nira a sì lè fún yin láti darí wọn.

Báwo ni o ṣe ń ra ohun lórí ẹ̀rọ ayélujára? Báwo ni o ṣe ń ra ohun lórí ẹ̀rọ ayélujára? Báwo ni o ṣe ń ra ohun lórí ẹ̀rọ ayélujára? Ó ní àwọn applications tí èèyàn gbọdọ̀ nìí lórí fóònù rẹ̀. Àwọn applications bí Jiji, bí Temu, bí Konga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn applications wọ̀nyí ni wọ́n fi ń ra ǹkan lórí ẹ̀rọ ayélujára. Ẹ lè ra ǹkan oríṣìíríṣìí, ẹ lè rí nǹkan oríṣìíríṣìí níbẹ̀. Ẹ lè rí generator, ẹ lè rí heater, ẹ lè rí bàtà, ẹ lè rí fóònù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí, lórí àwọn applications wọ̀nyí. Ibẹ̀rẹ̀ àkọ́kọ́ ni ohun tí ò ń rà. Ìgbà mìíràn a máa ra bàtà mbẹ̀. Mo máa ra bàtà mbẹ̀. Nígbà mìíràn mo máa ra aṣọ mbẹ̀. Nígbà mìíràn mo máa ra power bank àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbẹ̀. Airpord àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀rẹ̀ kejì ni bí o ṣe ń yan, bí o ṣe ń yan. Tin ba fe ra nkan lórí àwọn ti mo daruko ye bi jumia, bi jiji, bi konga, e maa te e ma te nkan tefe ra yen ti e ba ti te á ti wà lórí àwọn, à-- ara àwọn ǹkan tí ẹ bá, tí ẹ bá fẹ́ rà pé, ǹkan báì báì mo fẹ́ rà o, a ti wà bẹ́ẹ̀. À, ìbéèrè kẹta ni ohun tí ó ṣẹlẹ̀. Tẹ bá ti yàn án tán, tẹ bá ti sanwó, wọ́n á gbé, wọ́n á gbé, wọ́n á gbé àwọn ǹkan bẹ́ẹ̀, wọ́n á gbé wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ton ba ti gbe wa, te ba ri pe nkan bayi wo sise lára e nkan mìíràn na fisi e le gba bẹ́ẹ̀ ki e ma ma mu lo le àmọ́ tó bá, tó bá sì ṣe fi ǹkan mìíràn ṣe, ẹ lè dàá padà kẹ́ sì gba owó, owó yín.

Lérò rẹ̀, èrò wo ni ó ṣàfáaní jù? Lérò rẹ, èrò wo ni o ṣàfààní jù? Lérò rẹ, èrò wo ni o ṣàfààní jù? Nǹkan tó ṣàfáaní jù lọ ní nǹkan tó ṣe pàtàkì. Nǹkan tó lè mú ara èèyàn yá gágá. Nǹkan tí èèyàn ń fẹ́ràn láti ṣe, kí ọmọ máa ṣe, kí ọmọ máa, máa wò tí àwọn èèyàn tí wọ́n gbé láyìíká. Àmọ́ ṣá, kí, kí èèyàn máa, máa ṣe nǹkan tó máa, tó máa má, máa ṣe wọ́n bákan bákan. Ah, ìbéèrè àkọ́kọ́ ní, kí ló dé yìí? Kí ló dé yìí? Ah, àwọn nǹkan tó máa ń jẹ́ kí inú àwọn èèyàn máa dùn, kí èèyàn máa ṣe àwọn nǹkan tó máa ń jẹ́ kí inú èèyàn dùn, kí èèyàn má máa ṣe. Àwọn nǹkan tó máa má ń jẹ́ kí èèyàn fẹ́ràn èèyàn, kí èèyàn má máa ṣe. Àwọn èrò gidi náà máa máa wá sí ọkàn èèyàn bẹ́ẹ̀. Ìbéèrè kejì ni, ẹni tí ó ń ràn lọ́wọ́, ẹni tí ó ń ràn lọ́wọ́. Ìgbà kúùgbà tí mo bá wà nlé, àwọn àbúrò mi ló máa ń ràn mí lọ́wọ́. Àwọn àbúrò mi ló máa ń ràn mí lọ́wọ́. Ẹgbọ́n náà máa ń ràn mí lọ́wọ́ àti àwọn èèyàn kọ̀ọ̀kan. Ìbéèrè kẹta ni, ohun tí ó yí padà. Ìgbà tí mo kúrò lè, tí mò ń, tí mò ń dàgbe, mo rí pé gbogbo nǹkan tí yìí padà nítorí pé nǹkan tí ẹ̀mí máa ń ṣe ó máa ń, ẹ̀mí nlará ẹ máa ń nira fún mi. Mo dé ní ìwúlò láti faramọ́ nítorí pé èmi mo dàgbe, àwọn àbúrò mi ò sì níbayí.

Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Ẹnikẹ́ni tí èmi bá pàdé lójú ọ̀nà, mo máa ń kí wọn. Tó bá jẹ́ pé àárọ̀ là wàá, nígbà yẹn máà kí wọn ní "Ẹ káàárọ̀". Tó bá jẹ́ pé ọ̀sán ni, màá kí pé, "Ẹ káàsán". Tó bá dẹ jẹ́ pé alẹ́ ni, a máa kí wọn pé, "Ẹ káalẹ́ o". Wọn a dẹ̀ dá mi lóhùn pé, "Ká lẹ́ báwo ni?" Tó bá jẹ́ pé àgbàlagbà là ń kí àwọn tó dàgbà lọ́jọ́ orí, à máa kí wọn pé, "Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ ma". Irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà ló máa ń fà pé kẹ́yọn máa bọ̀ wọ́n, nítorí pé wọ́n dàgbà ní ọjọ́ orí. Ìbéèrè àkọ́kọ́ ni ọ̀rọ̀ wò. Ọ̀rọ̀ bíi "Ẹ káàárọ̀" tó bá jẹ́ pé ìgbà àárọ̀ ni. "Ẹ káàsán" tó bá jẹ́ pé ìgbà ọ̀sán ni. "Ẹ káalẹ́" tó bá jẹ́ pé ìgbà alẹ́ ni. Ìbéèrè kejì ni òhùn tí ó ń pàdà wá, tí wọ́n bá fẹ́ fún- fún ẹ ní ìdáhùn tí ẹ bá ti kí wọn tán. Wọ́n á sọ pé, "Káàárọ̀ báwò ni?" Tó bá jẹ́ pé àárọ̀ là ń kí wọn fún. Tò bàà jẹ pè ọsàn nì wọn à nì pè kà ọsàn, ẹkààsàn, bàwò nìì. "Ẹ káàsán báwo ni?" Tó bá dẹ jẹ́ pé alẹ́ ni, wọ́n á ní pé, "Káalẹ́ báwò ni?" Ìbéèrè kẹta ni ìgbà mélòó ni ọ̀rọ̀ ń gbà? Ìgbà mélòó ni ọ̀rọ̀ ń gbà? Ìṣẹ́jú díẹ̀ náà ló máa ń gbà. Ìṣẹ́jú díẹ̀ ló máa ń gbà. Kò kí ń pẹ́ rárá, rárá, rárá. Ìṣẹ́jú díẹ̀ náà ló ń gbà.

Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn nílẹ̀ tàbí nínú àgbàlá. Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn nílẹ̀ tàbí nínú àgbàlá. Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn nílẹ̀ tàbí nínú àgbàlá. Àwọn ohun ọ̀gbìn bíi máńgòrò, bíi guava, bíi ọsàn, bíi tangerine, bíi àgbálùmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bíi garden egg, àwọn nǹkan tí a mọ̀ sí ọ̀gbà ìgbá ní èdè Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn nǹkan báyìí lẹ lè rí nínú tọ́ ń gbìn-ín ní lórí ilẹ̀ lẹ̀ẹ́, tó ń wù lórí ilẹ̀ lẹ̀ẹ́, fúnra rẹ̀ lórí ilẹ̀ lẹ̀ẹ́. Tó bá jẹ́ pé bóyá èèyàn jẹ, jẹ irú àwọn nǹkan bẹ́yen sẹ́yìn ló bá ju, àh, epo rẹ̀ tàbí, àh, àh, kóró rẹ̀ ó ju sórí ilẹ̀ òun náà, ẹ máa rí pé, àh, tó bá ti di ọdún díẹ̀ sí i, ẹ máa rí igi kíní yẹn lórí ilẹ̀ yẹn, òún náà. Irú àwọn nǹkan bẹ́yen ni ẹ lè rí lórí ilẹ̀ bóyá ó wù fúnra rẹ̀ tàbí nínú àgbàlá, nǹkan tí a mọ̀ sí garden ní, ní èdè. Gẹ̀ẹ́sì. Ìbéèrè àkọ́kọ́ ni èyí, èyí tí o fẹ́ràn. Èyí tí mo fẹ́ràn ni máńgòrò, guava, ọsàn, tangiríìnì àti nǹkan tó bá jẹ́ bíi nǹkan tó dùn lẹ́nu. Ìbéèrè kejì ni ẹni tí ó ń bomirin. Ẹni tí ó ń bomirin, ẹni tí ó ń dá mi sí, ẹni tí ó ń bomi sí, ẹni tí ó ń bomirin. Ẹni tí ó ń bomirin náà ni olóko ẹni tó bá gbin irú àwọn nǹkan bẹ́yen. Àwọn náà ló máa ń dá mi sí, àwọn náà ló má, ló má, ló máa ń bomi sí. Àwọn náà ló máa tọ́jú àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n bá gbin. Ìbéèrè kẹ́ta ni bí wọ́n ṣe ń dàgbà. Bí wọ́n ṣe n dàgbà ni pé àwọn tí wọ́n ni nǹkan ọ̀gbìn òhun náà, wọ́n máa n damisi ní gbogbo ìgbà tó bá yẹ kí wọ́n ó dami síi wọ́n máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Wọ́n máa n ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Wọ́n sì máa ń gé koríko tó wá, tó wà ní àyíká nǹkan tí wọ́n gbìn, àyíká nǹkan tí wọ́n gbin.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Nígbà wo ni o máa ń fọ aṣọ? Nígbà wo ni o máa ń fọ aṣọ? Tí bá fẹ́ fọ aṣọ, mo máa ń fọ aṣọ lẹ́yìn ọ̀sẹ̀. Ẹ̀yin ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ. Ìgbà náà ni, ìgbà tí a máa ń sinmi iṣẹ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ be. Tí ẹ̀yin ọ̀sẹ̀ bá dé, ìgbà yẹn náà ni a máa ń sinmi iṣẹ́. Iṣẹ́ ọ̀sẹ̀ ta a máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Ìgbà yẹn ni mo máa ń fọ aṣọ temi.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mi ò fẹ́ràn láti máa má lọ síbẹ̀ nítorí pé omi máa ń gbé eeyàn. Àwọn èèyàn máa ń sọ pé omi máa ń gbé yàn. Omi máa ń bínú gidi gan. Omi máa ń bínú gidi gan. Ó dẹ̀ sí-- ó dẹ̀ máa ń gbé eeyàn. Tó bá ti gbé eeyàn lọ bẹ́yen, kò sì lè gbé ẹni tó bá gbé lọ wá padà. Ẹnikẹni tó bá gbé lọ, ó lọ nìyẹn. Ẹni yẹn ti kú, ó ti di oúnjẹ ẹja nítorí pé a ò mọ ibi tí ó ń gbé yàn lọ sí.

Ṣàlàyé bí a ti ń ṣe rin ìrìn àjò tí kò wọ́n. Ṣàlàyé bí a ti ń ṣe rin ìrìn àjò tí kò wọ́n. Ṣàlàyé bí a ti ṣe rin ìrìn àjò tí kò wọ́n. Fún àpẹẹrẹ ǹsìn, tí ẹ̀yin ò bá fẹ́ lọ láti Sagamu àbí láti ògèrè, ọjà ògèrè lọ sí Ìbàdàn, owó rẹ̀ kò sì gara púpọ̀ náà, èèyàn á wọ ọkọ̀ tó ń lọ sí Ìbàdàn láti ọjà ògèrè. Ọkọ̀ náà tó máa gbé èèyàn lọ síbẹ̀, a fẹ́ máa máa gbà, a máa máa gbà bí, ẹgbẹ̀rún kan àbọ̀ lọ́wọ́ èèyàn náà. Ẹ mọ̀ pé, ẹgbẹ̀rún kan àbọ̀ kò sì wọ́n náà. Iye, iye tó máa máa gbà nìyẹn. Ọkọ̀ mìíràn náà lè gba ẹgbẹ̀rún kan náírà nítorí pé ọjà ògèrè láti dé Ìbàdàn kò sì, kò sì wọ́n náà. Owó rẹ̀ ò sì gara sókè náà. Ìbéèrè àkọ́kọ́ ni ibi tí ò wà. Ibi tí mo wà ni ọjà ògèrè lọ sí Ìbàdàn, lọ sí Ìbàdàn. Ọjà ògèrè lọ sí Ìbàdàn. Ọjà ògèrè ni mo ti ń wà. Ìbéèrè kejì ni ìgbà tí ò n dí ì mu. Ìgbà tí ò n dí ì mu. Ní àárọ̀ ni mo máa ń ṣe. Ìbéèrè kẹta ni ohun tí ò n fi sílẹ̀. Ohun tí mò ń fi sílẹ̀. Tó bá jẹ́ pé mi ò ní lò ju ọjọ́ kan lọ níbẹ̀. Mi ò ní ìwúlò láti mú kọ̀inkọìn ìwẹ̀ àti ọṣẹ ìwẹ̀ lọ nítorí pé ọjọ́ kan ni mo fẹ́ lò ń bẹ. Ọjọ́ kan ni mo fẹ́ lò ní ìlú Ìbàdàn. Kò sí ìwúlò láti mú ọṣẹ ìwẹ̀ àti kọ̀inkọ̀in ìwẹ̀ lọ. Aṣọ náà, aṣọ díẹ̀ náà ni màá mú lọ. Aṣọ tí mo wọ̀ lọ́jọ́ un náà ni màá wọ̀ lọ, ni màá wọ̀ bọ̀ nítorí pé ọjọ́ kan náà ni mo fẹ́ lò ní ìlú Ìbàdàn.

Sọ fún wa nípa ìpàdé àwọn ará ilé. Sọ fún wa nípa ìpàdé àwọn ará ilé. Sọ fún wa nípa ìpàdé àwọn ará ilé. Sọ fún wa nípa ìpàdé àwọn ará ilé. Àh, ará ilé, ará ilé wa, a máa ń ní ọjọ́ tí a máa ń ṣe ìpàdé àwọn náà. Ìgbà mìí lọ́ sọ̀sẹ̀ fún ìtẹ̀síwájú ilé tí wọ́n ń gbé, wọn máa ń ní ìpàdé yẹn ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ní ìgbà mìí, ó de máa ń lọ dáadáa, ó máa ń lọ létòletò. Àwọn tájọ́ ń gbé lé, wọn máa ń sọ nǹkan tí wọ́n ò fẹ́ ní ìpà ìpàdé òun náà. Wọ́n sì máa ń sọ nǹkan tí wọ́n fẹ́. Ìǹkan tí èèyàn bá fẹ́ ni ó ṣe pàtàkì. Ìǹkan tí èèyàn kò bá fẹ́ ni kí èèyàn máa sọ ní ìpàdé òun náà. Ìbéèrè akoko ni ẹni tio wa, àwọn no àwọn ton wa ni àwọn ton gbe nile. Àwọn tó ń gbé nílé, nílé yẹn náà ni wọ́n wá sí ìpàdé òun náà. Wọ́n sì máa ń wá dáadáa. Wọ́n máa ń sọ tẹnu wọn, tẹnu wọn. Wọ́n máa ń sọ nǹkan tí wọ́n ò fẹ́. Wọ́n sì máa ń sọ nǹkan tí wọ́n fẹ́. Ìbéèrè kejì ni ohùn tí a ń sọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, àwọn ará ilé máa ń sọ nǹkan tí wọ́n fẹ́. Won si maa n so nkan ti won o fe ni ìpàdé un na. Ìbéèrè kẹta ni ìgbà mélòó. A máa ń ṣe ìpàdé òun náà ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀sọ̀ọ̀sẹ̀. Ìgbà mìí, wọn máa ń ṣe lọ́jọ́, lọ́jọ́ ìṣẹ́gun lọ́sọsẹ̀. Ìgbà mìí, wọn máa ń ṣe ní àwọn ọjọ́ tó wà lẹ́yìn ọ̀sọ̀ọ̀sẹ̀.

Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Sọ fún wa bí o ṣe ń tọ́jú nọ́mbà fóònù. Oni ibí kàn tá máa fí nọ́mbà sì lórí fóònù. A máa ń fi àwọn nọ́mbà wọ̀nyí síbẹ̀ náà. Ìbí tí n fi àwọn nọ́mbà wọ̀nyí sí ibẹ yẹn náà la máà n iyẹn o ti a bá fẹ pé ẹnikẹni ti a bá fẹ nígbà yẹn náà. Ibi phone caller ni a máa ń fi àwọn nọ́mbà wọ̀nyí sí. Àwọn nọ́mbà àwọn tó ṣe pàtàkì la máa ń fi síbẹ̀, la máa ń store síbẹ̀. Àwọn nọ́mbà, ó lè jẹ́ nọ́mbà màmá mi, bàbá mi tàbí àwọn àbúrò àti ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi àti àwọn kan tó ṣe pàtàkì sí ayé mi ni mo máa ń fi síbẹ̀. Nọ́mbà wọn ni mo máa ń fi síbẹ̀. Ìgbà kú ìgbà tí mo bá fẹ́ pé wọ́n ni, náà ni mo máa ń pé wọ́n. Ni ibi tí mo fi nọ́mbà wọn sí. Ìbéèrè àkọ́kọ́ ni, mélòó ni ó ní? A tó bí nọ́mbà, mo ní nọ́mbà púpọ̀ tí mi ò lè kà. Nọ́mbà púpọ̀ tí mi ò lè kà, mi ò lè ká. Mi mọ mii lè sọ pàtó ìyè bá yí. Ìbéèrè kejì ni bí o ṣe ǹ wà wọn. Bí mo ṣe ń wá wọn ni wípé mo máa ń fi orúkọ wọn, à, fi àwọn nọ́mbà yìí sílẹ̀ lórí phone caller. Mo máa ń fi olú-- orúkọ wọn store. Mo máa ń fi orúkọ wọn, fi nọ́mbà wọn pamọ́ lórí fóònù mi. Di orúkọ wọn náà mo fi máa ń wa jáde. Ìbéèrè kẹta ni, bí o ṣe ń ṣe tẹ́lẹ̀. Bí mi ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ni pé, tẹ́lẹ̀ mi ò kí ń fi orúkọ wọn, fi àwọn nọ́mbà wọn, nọ́mbà wọn pamọ́.

Ṣé o máa ń kọrin kélé? Ṣé o máa ń kọrin kélé? Ṣé o máa ń kọrin kélé? Ṣé o máa ń kọrin kélé? Mo máa ń kọrin kélekele mo máa ń kọrin kélekele tí àwọn èèyàn tó wà ní àyíká mi, tí wọ́n ò sì nígbo nǹkan kan tí mò ń kọ. Ìgbà mìíràn ni mo máa ń kọrin díẹ̀díẹ̀. Ìgbà mìíràn mo máa ń kọrin aláriwo tí màá ma pariwo. Àmọ́ mi ò ní máa máa fi unkan ti mo un se láti ma fi di àwọn ènìyàn lowo, si unkan ti won ba un se. Mo ma n kọrin kelekele. Nigbamiran, nigbamiran na mo ma n kọrin aláriwo. Lẹ́ẹ̀kọ̀kan kò ń ṣe ní gbogbo ìgbà mo máa ń ṣe. Ẹ̀kọ̀kan náà ni mo máa ń ṣe.